Báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, mo máa kọ́kọ́ pín iṣẹ́ tí ó yẹ kí oníkálukú kò ṣe fún wọn. Lẹ́yìn ìgbà tí mo bá ti pín iṣẹ́ tí ó yẹ kí oníkálukú ṣe fún wọn, màá fún wọn ní ààyè láti jẹ́ kí wón lọ ṣe. Maa dẹ̀, màá ṣe àmójútó wọn láti èyí tí èyíǹbo ń pè ní supervision. Nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ náà lọ́wọ́, màá máa wò wọ́n, màá máa wo ibi tí wón ṣe dé, màá máa wo eléyìí tó kù díẹ̀ káàtò nínú bẹ̀. Eléyìí ni màá máa ṣe títí tí ti ti tiwọ́n ó fi parí gbogbo àwọn iṣẹ́ wọn. Tí àtúnṣe bá wà níbẹ̀, màá, màá tọ́ wọn ṣọ́nà.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn pé wọ́n rí ọjọ́ tuntun, pé wọ́n rí ọjọ́, ọjọ́ òmíràn. Bí, bí ẹ̀mí òpin ìṣe ọ̀tán, kóníkáluku kò wà láààyè, òun ni ẹ̀bùn tí ó jù lọ tí ènìyàn le rí fún àwọn ènìyàn.

Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ní iṣẹ́ ibi èyí tí mo máa ń jáde lọ ṣe, mo máa ń lo wákàtí márùn-ún lọ ṣiṣẹ́ níbẹ̀. Nígbà tí mo bá tún dé ilé, mo tún máa ń ṣe àwọn iṣẹ́ orí íńtánẹ́ẹ̀tì èyí tí ó mú, èyí tí, èyí tí ń máa rí owó mìíràn níbẹ̀. Ní ìgbà yẹn, mo lè ṣe iṣẹ́ fún wákàtí mẹ́rin ní orí íńtánẹ́ẹ̀tì láti rí owó.

Ṣé mo mọ àwọn aládùúgbò mi dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Kò sí ìgbà tí ènìyàn bá wà nílé tó bá fẹ́ jáde kúrò nílé tó dẹ̀ tún bọ̀ nílé tí ò ní ṣe alábàápàdé àwọn tí wọ́n jọ ń gbé agbègbè kan náà. Nípa ìdí èyí, nípa bí lọ síta máa padà sílé, a máa ríra wa, a dẹ̀ máa sọ̀rọ̀. Ní ìgbà mìíràn, a lè ní, a lè nílò ìrànlọ́wọ́, ẹ, ara wa. Ní ìdí èyí, a mọ, a mọrí ara wa, a dẹ̀ máa ṣe àǹfààní fún ara wa.

Nígbà wo ni mo kẹ́yìn fò? Ìbéèrè yìí kò, kò yé mi. Mi ò mọ̀ bí mo ṣe máa dáhùn Ìbéèrè náà. Nígbà wo ni mo kẹ́yìn fò? Mi ò mọ́ bí mo ṣe máa dáhùn ìmọ̀ tí ìbéèrè náà ń fẹ́ sọ. Ìmọ̀ tí ìbéèrè náà ń bèrè lọ́wọ́ mi ní pàtó.

Ṣé mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo máa ń ro ní ọkàn láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo dẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ kan ṣùgbọ́n kò tíì bó sójú. Mo fẹ́ràn láti lọ sí ìlú bòmí pàápàá jù lọ orílẹ̀ èdè mi láti lọ ṣe iṣẹ́ kí mo ba lè ní ẹ́, kí n ba lè ní èyí tí àwọn òyìnbó ń pè ní more experience àti pé kí ibi ètò súná owó láti kó ba tún lè ga si. Ìdí èyí tí mo fẹ lọ, tí mo fẹ ṣe iṣẹ́ ní ìlú mìíràn, òun nìyẹn. A túbọ̀ máa gbìyànjú, òní ṣá mọ̀ pé ní ọjọ́ kan, ìyànjú o máa bó sójú ẹ.

Ṣé mo fẹ́ràn coffee tàbí tea? Tí a bá sọ èyí tí mo fẹ́ràn jù nínú àwọn méjèèjì, mo fẹ́ràn láti máa mu tea. Torí pé tea, ẹ́, kò kí ń jẹ́ kí ó má ẹ́. Ìdí tí mo fẹ́ràn coffee wo ni pé coffee kò kí ń sábà jẹ́ kí èèyàn sùn. Tí èèyàn bá mu coffee jù kò ní tètè rí ohun sùn, ojú ẹni yẹn máa dá ṣáká. Ṣùgbọ́n tea kò kí ń fa wàhálà sí èèyàn ní ara. Mo, mo fẹ́ràn láti máa mu tea ju kí máa mu coffee lọ.

Ṣé mo ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà ìdánimọ̀ tí orílẹ̀ẹ̀dè tí ènìyàn ń gbé. Ní orílẹ̀ẹ̀dè tí mo wà, tí à ń pè ní Nàìjíríà, a máa ń pe nọ́mbà orílẹ̀ wa ní NIN. Gbogbo ọmọ orílẹ̀ẹ̀dè ti wa ó ní láti ní nọ́mbà èyí tí a ń sọ yìí. Nọ́mbà orílẹ̀ ó ní ó ṣe pàtàkì, ń, oníkálukú láti ní. Nígbà míì, a máa ń lo nọ́mbà yìí ní ìwé, à ní ilé ìfowópamọ́sí. A sì máa ń lò ó nígbà míì láti gba iṣẹ́. Kí fún ìdí èyí kí èèyàn kí ó ní nọ́mbà yìí tó ń ṣe nọ́mbà orílẹ̀ ó ṣe pàtàkì.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Hmm, mo fẹ́ lè sọ pé gbogbo ọjọ́ ni mo fẹ́ràn jù, tí n bá tún ń wòwó, mo tún lè sọ pé mo fẹ́ràn ọjọ́ méjì. Èyí, èyí tí à ń pè ní ọjọ́ ìsinmi tí ń ṣe Sunday àti ọjọ́ ajé tí ń ṣe Monday. Idi tí mo fi fẹ́ràn ọjọ́ ìsinmi, òun ni pé ọjọ́ náà ni màá lọ sí ilé ìjọsìn tí màá fi ẹ jọ́sìn fún Ọlọ́run. Màá tún ní àǹfààní ní ọjọ́ yìí láti kọ́ àwọn ewe ní ọ̀nà ti Ọlọ́run. Nípa ìdí èyí, mò ń, mò ń, mò, mò, mò ń ṣe iṣẹ́, iṣẹ́ fún wọn, mò ń fún wọn ní ìmọ̀, kún ìmọ̀. Àti ọjọ́ ajé yìí tí ń ṣe ọjọ́ Monday. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú iṣẹ́. Mo máa ń ní ẹ, mo máa ń ní bí ayọ̀ láti pé à, ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mi lọ ibi iṣẹ́ yìí, mo tún tú padà sí ẹnu iṣẹ́. Inú mi máa ń dùn ní ọjọ́ ajé yìí, torí pe mo fẹ́ lọ tún bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ náà.

Ṣé mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Hmm, bí mo máa ń ṣé mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Mo máa ń kọ paapaa fún àwọn ọmọ nígbà tí wọ́n bá ń ṣe ètò, ẹ, ètò àṣekágbá ní ilé ìwé ní, ní ọdọọdún, èyí tó wọ́n ń pè ní end of the year party. Oníkálukú àwọn ọmọ máa ń ṣe, ẹ, wọ́n máa ń ní ipa tí wọ́n máa ń kó láti mú kí ọjọ́ náà kí ó dùn kó larinrin. Èyí nínú rẹ̀ oni nipé kí wọ́n máa ka ìròyìn. Èmi jẹ́ ẹni kan tí ó máa ń kọ ìròyìn fún wọn láti kà fún àwọn òbí wọn.

Báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń, mo máa ń fi, mo máa ń lo fóònù láti ṣẹ́ẹ̀tì àláàmù, èyí tí yóò jí mi tó bá ti di déédé ago kan, tó bá ti di déédé, ẹ́, ago, ago tí mo fẹ́ jí, ọ̀un ni mo máa ṣe to è sí orí fóònù, ẹ̀rọ ìléwọ́. Ní ìgbà tí ago yẹn tó bá ti dún báyìí, mà á jí. Ní ìgbà mìíràn, èyí tó máa ń jẹ́ òní, tó máa ń jẹ́ gbogbo onírúurú ìgbà, mi ò, ẹ́, mi ò kí ń sábà, mo máa ń jí kí a, kí àláàmù yẹn kó tó jí, a kó tó, kó tó dún, òní máa ti, máa ti jí sílẹ̀.

Ṣé mo mọ̀ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀, eh, bí a ti máa ń wẹ̀. Láti kékeré ni àwọn olùkọ́ tàbí àwọn òbí wa ti máa ń kọ́ oní-onílù-oní-oníkúlùkù wa bí a ti ń wẹ̀. Ìwẹ̀ dára, ó sì jẹ́ kí èèyàn kó mú bí a ti ń wẹ̀ dáadáa kí ènìyàn máa máa rùn. Tí a bá fẹ́ wẹ̀, a bo omi, a bo omi sí ilé ìwẹ̀, a máa ní ọṣẹ, a dà máa ní kọ̀ìnkọ̀ìn. Bí a bá ti fẹ́ wẹ̀, a máa kọ́kọ́ bo omi, a máa kọ́kọ́ bu sí ara. Ó dẹ̀ pé omi lílò pé méjì. Ni apá ibòmín, èyí tí wọ́n máa ń lò òun ni shower, tó yẹ pé a kàn ṣí omi, omi yẹn a kàn máa dà sí wa lórí. Apá ibè kéjì, wọ́n lè má ní shower níbẹ̀, ṣùgbọ́n a ń bo, a lo omi, a bo bọ́kẹ̀, a bo omi sí inú bọ́kẹ̀tì, èyí tí a lè gbé wọ inú balùwẹ̀. So, ehn, bí ìdí èyí, ìyẹn ni màá sọ̀rọ̀ lé lórí. Bí a bá ti bu omi tí a sì ní ọṣẹ, tí a sì ní kọ̀ìnkọ̀ìn tí a fẹ́ fi wẹ̀, a kọ́kọ́ bu omi ìgbà kan sí orí. Tí a bá ti bu omi ìgbà kan sí orí, a wà mú ọṣẹ, a fi pa ara wa láti, ehn, orí, láti ọrùn dé ìsàlẹ̀. Tí a bá ti ṣe ìyẹn tán, a wà mú kọ̀ìnkọ̀ìn, a fi bo ara wa kí gbogbo ìdọ̀tí kó ba lè, eh, kí gbogbo ìdọ̀tí kó ba lè ṣe kúrò lára wa. Bí a bá ti ń ṣe èyí, á mọ ojú tó àwọn ẹ̀yà ara tó jẹ́ pé, eh, ó pamọ́, èyí tí àwọn, ehn, òyìnbó ń pè ní private parts. A kàn a-a-a á rí ní àrídájú pé a fọ́ gbogbo ibẹ̀ yẹn dára dára torí pé ibẹ̀ yẹn ó máa ń dà kí a pamọ́ dáadáa kó wà ní ìmọ̀ tó tó ara dáadáa. Nígbà tí a bá ti fi kọ̀ìnkọ̀ìn fọ́ gbogbo ara wa tán, a báa tún mú omi, a dà sí ara láti, ehn, ṣan gbogbo ehn, gbogbo ọṣẹ, gbogbo ọṣẹ àti ìdọ̀tí tí a ti fọ kúrò lára a láti fọ̀ sílẹ̀. Nígbà tí a bá ti fọ ara wa tán, a wà tún mú ọṣẹ, a wà fi pa ojú wa àti orí wa. Tí a bá ti fi ọṣẹ fọ tán, tí a ti fi kọ̀ìnkọ̀ìn fọ tán, gbogbo èèyàn kọ́ ló máa lo kọ̀ìnkọ̀ìn fi fọ ojú, wọ́n kàn máa ń mú ọṣẹ fi fọ. Tí a bá ti rí pé a ti fọ dáradára tán, a tún bu omi, a tún fi ṣan gbogbo àwọn ọṣẹ àti ìdọ̀tí èyí tí a ti ṣàn kúrò. Ká mú, a rí àrídájú pé a fọ ẹ̀yìn etí wa torí ẹ̀yìn etí máa ń dọ̀tí. Ó dẹ̀, èèyàn lè má mọ̀ láti fọ̀. Ká rí àrídájú pé a fọ ẹ̀yìn etí wa dáradára torí pé ṣẹ̀ mọ̀ pé ó pamọ́. Ó yẹ kí a rí àrídájú pé a mú ọwọ́ lọ sí ẹ̀yìn etí yẹn láti fọ dáadáa. Ní ìdí èyí, a ti wẹ̀ tán nìyẹn.

Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn hmm? Lẹ́tà pé oríṣìíríṣìí náà, ṣùgbọ́n lẹ́tà èyí tí èmi máa ń kọ fún àwọn ènìyàn, òun ni lẹ́tà momọ̀ọ ọ, èyí tí a lè pè ní òyìnbó ní referee tàbí recommendation letter. Bí mo lè kọ lẹ́tà yìí fún àwọn ènìyàn tó yẹ pé ó sún mọ́ mi tí mo sì mọ̀, àwọn ènìyàn to jẹ pé ó ti bá mi ṣiṣẹ́ rí, tí wọ́n nílò ẹni tí ó le, ẹni tí ó lè ẹ gbẹ́ rí wọn jẹ́ pé ẹni tó dára, òun ni wọ́n. Irú àwọn lẹ́tà yìí ni mo lè bá àwọn ènìyàn kọ. Yálà wọ́n, wọ́n ní, wọ́n nílò rẹ̀ ní ibi iṣẹ́ tàbí wọ́n nílò rẹ̀ láti ka ìwé ní ilé ìwé gíga sì í. Irú àwọn lẹ́tà yìí òun ni mo lè bá àwọn ènìyàn kọ.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? À, ìgbà tí mo ti lá là burúkú, o ti pẹ́, o ti pẹ́ pẹ́yìn tí mo ti lá là burúkú, mi o le rántí ìgbà, ní pàtó ìgbà náà. Iun tí mo ní, iún tí mo ní, ẹ, tí mo rò pé ó ṣe ìdí èyí òun ni wípé mo máa ń fi oorun mi lé Ọlọ́run lọ́wọ́. Mò ń jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ pé ọ̀rọ̀ ẹnu mi o tó fún mi nípa agbára Ọlọ́run àti ní ti ìgbàgbọ́ tí mo ní nínú Ọlọ́run. Kí n tó sùn, màá fi, màá fi àlà mi, màá fi lé Ọlọ́run lọ́wọ́. Màá fi oorun mi, màá fi lé Ọlọ́run lọ́wọ́. Fún ìdí èyí, mi ò rò pé mo, mo, mo, mo ń lá àlà burúkú. Tí n bá ti ẹ̀ ni, kò sí ǹkan kan tó lè ṣe lórí mi.

Ṣé WiFi mí yára tó? WiFi láti ẹ̀rọ, ayélujára méjì ni mò ń lò. Ìkannu wọn tẹ́ní o rèkórè ó máa ń yára tó. Ṣùgbọ́n ní lọ́ọ́lọ́ọ́ yìí a ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Ó kò fi bẹ́ẹ̀ yára. Ṣùgbọ́n eléyìí tí ò ń mọ, etí mò ń sọ yìí, òun ní ẹ́, ó fẹ́ dà jù ní orílẹ̀-èdè tí mo wà, ìwọ̀n ló fẹ́ dà jù. Òun ni WiFi tó fẹ́ dà jù ní orílẹ̀, eh, èdè tí mo wà. Ó ṣe é ṣe kí wọ́n ní ìdojúkọ tàbí, eh, wàhálà kan tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀. Nítorí pé mo béèrè lọ́wọ́ àwọn tó ń lò náà, wọ́n ní pé kò kín ṣe mi nìkan pé, eh, ní pé ó dàbí ẹni pé gbogbo ènìyàn ni ó ń ṣẹlẹ̀ sí. Sí láìsí, eh, lẹ́yìn yẹn, òun sì ní WiFi, òun sì ní WiFi tó dára jù ní ibi tí mo wà tó dẹ̀ máa ń yára dáadáa ju àwọn WiFi tó kù lọ.

Ṣé mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi? Bẹ́ẹ̀ni. Ẹ̀ yìí tí àwọn òyìnbó ń pè ní update of software. Bẹ́ẹ̀ni, mo máa ń, mo máa ń ṣe. Ẹ̀ bí i tí mo ti ń lo software, òun náà ni, ní orí ìléwọ́, ẹ̀rọ ìléwọ́, èyí tí wọ́n ń pè ní, ẹ́, fóònù. Mo sì ní méjì wọn. Ìkíni titi Android ti ìkejì titi iPhone. Àwọn méjèèjì náà ni ó nílò, ẹ́, sọftíwẹ́ẹ̀rì, sọftíwẹ́ẹ̀rì. Mo má ń tí ó bá ti, ní, ní, ní tilẹ̀ tí bá, tó bá ti tó àsìkò láti, ẹ́, ṣe ìmúdójúìwọ̀n, àwọn gan-an ni wọ́n ó sọ fún mi pé, ẹ́, fóònù mi o, ẹ̀rọ ìléwọ́ mi o, ó ti nílò a ti ṣe ìmúdójúìwọ̀n. Wọn a sì mú àǹfààní oun wá àbí wọ́n sì mú aba náà dà. Ẹ̀, èmi ó sì, èmi náà ó sì gba aba náà, màá sì gbá a wọlé. Ní rí ti èyí, ní titi èyí, mo máa ń ni mo fi máa ń ṣe, ẹ́, ìmúdójúìwọ̀n sọti, ẹ́, software mi. Gbogbo ẹ̀rọ ìléwọ́ méjeeji tí mò ń lò, òun ni, òun ló wà ní, ẹ́, ojú ìwọ̀n lọ́wọ́lọ́wọ́ báibái.

Báwo ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí internet? Bí ọ̀nà máa ń pé oríṣìíríṣìí. Náà ká tí e kọ́ kọ́ bẹ̀rẹ̀ níbi titi àwọn tó máa ń polówó. Bí fóònù mi àti ilé ìléwọ́, ẹ̀rọ ìléwọ́ mi ó ní lórí rẹ̀. Tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá bí àwọn tó bá ń polówó yẹn, màá lọ síbẹ̀. Màá lọ, tẹ àwọn nǹkan tí ó ní jẹ́ kí ìpolówó yẹn kó máa hàn sí mi. Ó wà yẹn wà ní, ní, lórí, olórí ẹ̀rọ ìléwọ́ mi. Tí mo bá ti tan nǹkan yẹn sílẹ̀, kò sí bí wọ́n ṣe máa polówó tán, kò ní tó, kò ní sí, kò ní wá sí orí fóònù mi. Ní ìgbà mi wọ́n máa ń fi irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ sí orí méèlì mi, èyí tí wọ́n ń pè ní email box. Èyí tí mo bá ti mọ̀ pé eléyìí ò lọ́wọ́nú, mi ò ní tẹ̀, mi ò tí è ní si, mi ò ní débẹ̀ rárá. Màá kàn ra lọ delete ẹ̀ níbi tó wà. Ní ìgbà mí tí mo bá fẹ́, tí mo fẹ́ kí mo fẹ́ wo nǹkan kan ní orí, fóònù mi, mo lè lọ sí, èyí tí wọ́n ń pè ní ignito. Èyí tó yẹ pé, ẹ́, àwọn ohun tí mo fẹ́ wò gbogbo ẹ̀yàn kọ́, òun ló ní àǹfààní láti, láti rí. Eléyìí náà ó wà lórí ẹ̀rọ ìléwọ́. Nídì èyí, mò ń ṣe ìdáàbò bo àyè, mò ń ṣe ìdáàbò bo ààyè ìkọ̀kọ̀ lórí Internet tí mo bá wò. Gbogbo ìgbà kan náà ni mo máa ń wà lórí internet. Ìgbà mí tí mo, tí mi ò bá ní nǹkan kan ṣe, ohun kó hun ṣe lórí internet, ṣe ni mo ti è máa pa lórí fóònù mi. Tó yẹ pé màá kàn máa lo fóònù yẹn láti gbọ́ ìpè, à ó láti pè.

Nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Èmi ò ní, ní àsìkò yìí, ní báyìí báyìí mi ò tíì ní, ẹ, ọkọ̀. Ṣùgbọ́n èmi mọ̀ pé ní ọjọ́, ní ọjọ́ iwájú mo máa fẹ́ràn láti ní ọkọ̀ tí ṣe ìrìnsẹ̀ èyí tí màá le máa lò lọ láti ibì kan sí ibì kejì. Ṣùgbọ́n nísìn yii mi ò tí, mi ò ní ọkọ̀, mi ò sì, mi ò mọ̀, kò ní pàtó mi ò le sọ pàtó bí mo ṣe máa ń fọ ọkọ̀ mi.

Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Béèni dáadáa mo máa ń ṣe ìpè fídíò. Èyí tí mo máa ń ṣe òun ni ní orí èyí, èyí, ẹrọ tí wọ́n ń pè ní, eh, WhatsApp. Eh, máa ń ṣe, máa ń ṣe fídíò pẹ̀, fídíò pẹ̀lú àwọn, eh, ará ilé, pẹ̀lú àwọn ẹbí mi, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Paa paa jùlọ àwọn tí, àwọn, àwọn ò sí ní, ẹh, àrówótó mi, àwọn tí wọ́n ò sí ní agbègbè mi. Tí ó jẹ kí bóyá wọ́n wà ní ìlú bòmí tí a kì í sábà rí ara wa. Tó bá ti ṣe díẹ̀, a fi fídíò, a fi pè láti ríra wa, a kí ra wa, a rí ara wa, a bá ara wa sọ̀rọ̀. Tó bá jẹ́ pé a fẹ́ fi ǹkan han ara wa, a tún fi han ara wa. Ìyẹn ìkíni. Ikeji òun ni wípé bóyá a fẹ́ ra ǹkan, gbogbo ayé ti di ayé, eh, ayé ti lu jára ní, ní wákàtí, ní, eh, ayé ti lu jára ní ìbí lọ́lọ́ tí àwa yìí. Bí ènìyàn kò bá lè lọ sí ọjà, àwọn tí wọ́n ń ta ọjà máa ṣe, eh, ìpè fídíò láti wo ohun tí a fẹ́ rà. Wọ́n ṣe ìpè fídíò, fídíò yẹn, a nàá wọ́ sí pé "E! Eléyìí òun ni mo fẹ́ rà. Báwo ni ẹ ṣe táa? Àáa, rárá mi ò fẹ́ eléyìí." Àwọn ìpè fídíò tí mo máa ń ṣe, òun niyẹn kì í sọ díẹ̀ nínú ẹ.

Ṣé mo ti gun ọkọ̀ ojú omi rí? Hmm, rárá mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Bí mo tí máa ń sọ, eh, ibi tí mò ń gbé kò sí omi ní àyíká abẹ́. Ó ní lọ́-- ó jẹ́ láti jẹ́ pé ìdí tí, eh, ò-- ìdí tí mi ò fi ń ṣe òun nìyẹn. Agbègbè kan wà tó jẹ́ pé, eh, tí-- tí ẹ pé omi òun lóyún wọn ká. Wọn ò tí è ní ọ̀nà mí. Wọn ò ní ọ̀nà mí láti lọ láti ibì kan sí ibì kejì ju pé kí wọ́n rin, eh, orí omi lọ. Ṣùgbọ́n nípa tí èmi, kò sí irú ìpèníjà bẹ́yẹn ní ibi tí mò ń gbé. Èyí tí a, èyí tí a sábà máa ń lò ó ní, eh, ọkọ̀ ojú pópó. Èyí tí wọ́n ń pè ní ẹrù road transportation. Òun ni mo sábà má-- òun ni mo máa ń lò láti lọ sí ibì kan tàbí kejì.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, ó da kí èèyàn máa ka àdéhùn dáadáa. Mo sì máa ń ka àdéhùn dáadáa nítorí pé kí n tó kọ́wọ́ bọ iwé, ó yẹ kí n mọ ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ mi, ó yẹ kí n mọ ohun tí ẹni tí ó ní kí n kọ́wọ́ bọ̀wé ó yẹ kí n mọ ohun tí ó fẹ́ fún mi. Ó sì jẹ́ kí èmi náà mọ ohun tí èmi náà yóò ṣe kí n tó lè kọ́wọ́ bọ àdéhùn kankan. Ó da torí pé kí ènìyàn kó má ba à ṣe ara re ní ọjọ́ iwájú, kó má ba à bá rẹ̀ ní ibi tí kò yẹ kó bá rẹ̀ ní ọjọ́ iwájú. Nídìí èyí ó da kí èèyàn máa ka àdéhùn dáadáa. Èyí tí kò bá bá èèyàn lára mu, a ti tètè yànàná ẹ̀ síta, a ti tètè tọ́ síta pé eléyìí, eléyìí, eléyìí kò bá èròngbà tèmi mu. Wọ́n á sì jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ju pẹ́ kí èèyàn kan kọ́wọ́ bọ̀wé láì ka àdéhùn dáadáa tí yóò di ọ̀rọ̀ ẹjọ́ ní ọjọ́ iwájú.

Ṣé mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Tí mo bá, tí mo bá mọ̀ àbí tí mo bá mọ ohun tí à ń sọ dáadáa, tí ìbéèrè ń sọ dáadáa pé ṣe mo wọ aṣọ àkayòrí. Tó bá jẹ́ pé ohun tí ó ń sọ ni pé ṣe mo wọ graduation dress rí ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ graduation, mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Nígbà tí, ní'pele kìíní nígbà tí mo fẹ́ ṣe, tí mo ń parí ètò, ẹ, ètò university degree ilé ìwé gíga. Nígbà tí mo ṣe àṣeyọrí tán, nígbà tí mo ṣe tán, mo wọ aṣọ àkayòrí níbẹ̀

Ṣé mo máa ń fi ìdáàbòbò òrùn sara? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìdáàbòbò òrùn sara, èyí tí, ẹ, ààyà ń pè ní umbrella, umbrella, umbrella ní, ní èdè Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ ni mo máa ń lò, ibi tí mo wà, orílẹ̀ tí mo wà yìí, òorùn máa ń sábà mú níbẹ̀. Òrùn máa ń mú gan níbẹ̀ tí, ní, ní, ní, nígbà mìíràn òrùn máa ń mú ní òwúrọ̀. A sì mú títí di bí ọwọ́ ìrọ̀lẹ́. Nípa ìdí èyí ènìyàn ní, mo nílò láti dáàbòbo ara mi. Mo máa ń lo ìdáàbòbò òrùn. Nídi èyí, ẹ, àìsàn èyí tí òòrùn máa ń fà sí ara kò ní wà ní ara ènìyàn.

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá wọn ṣiṣẹ́, mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́. Iṣẹ́ ni èyí kó, èèyàn ò lè dá ṣe iṣẹ́. Eèyàn ní láti, ẹ́, mọ, èèyàn ní láti ní, ẹ́, èyí tí àwọn èyìǹbo ń pè ní corporation, ní pẹ̀lú ìbáṣe tí ń jẹ́ ìbáṣe pẹ̀lú àwọn tí ènìyàn n bá ṣiṣẹ́ ní, ẹ́, ní ilé iṣẹ́. Àjọ rò, a máa ń jọ ṣe àjọ rò níbí èyí tí lórí iṣẹ́ ká bá le ní àṣeyọrí lórí iṣẹ́ náà. À ṣe, ẹ́, ìbáṣepọ̀ tó múrán ó ní láti wà láárín, láàrín wa. Èyí tí ó kù díẹ̀ ká tó tí mo nílò ìmọ̀ wọn, mo lè bí wọ́n. Èyí tó kù díẹ̀ ká tó lọ́dọ̀ ti tàwọn náà tí wọ́n nílò ìmọ̀ tèmi náà, wọ́n lè bí mi. Iṣẹ́ tí mo ṣe kù ẹlòmíì, òhun náà ó lè gbé, ó lè bẹ̀rẹ̀ sí ní ṣe láti ibi tí mo ti parí ẹ̀ yẹn kó òhun náà tún bẹ̀rẹ̀ sí ní ṣe títí ẹ̀. Ẹlòmíì náà a tún gba iṣẹ́ yẹn náà, a tún bẹ̀rẹ̀ sí ní ṣe láti ibi tí ẹni tó gbà lọ́wọ́ tèmi, tó, tó gbà lọ́wọ́ tèmi, a tún bẹ̀rẹ̀ sí n ṣe títí, títí, títí tí a fi parí iṣẹ́ yẹn. Nídí ẹ́yìí, èèyàn kan ò kí ń dá ṣiṣẹ́. A máa ń jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wa láti jẹ́ kí àṣekáà ká ṣe àṣeyọrí lórí iṣẹ́ tí à ń ṣe.

Ṣé mo máa ń wo ètò àwọn ètò tẹlifísàn? À gẹ́gẹ́ bí iṣẹ́ mi, ẹ̀yín tí mò ń ṣe níta àti èyí tí mò ń ṣe ní ẹní lé kò fi ààyè gbà mí láti máa wo ètò tẹlifísàn. Lóòtọ́, mo ní tẹlifísàn sílé, tẹlifísàn sílé, ṣùgbọ́n mi ò kí ń sábà ní ààyè láti wo. Kí n tó lọ ṣiṣẹ́ ita, kí n tó padà sílé wá ti ṣiṣẹ́ inú ilé, kí n tó kàwé, kí n tó, kí n tó wo, kí n tó ṣe ohun kan mi ṣiṣẹ́ lé, ààyè ò kí ń sábà gbà mí láti wo tẹlifísàn ní ẹ́n ní ilé. Ṣùgbọ́n èyí tí ó máa ń yá mi lára ni pé kí n wo nǹkan lórí, fọ́ọ̀nù mi tàbí kọ̀mpútà mi, mo lè, mo lè kànsáré mú ẹ̀rọ ìléwọ́ mi kí n wo nǹkan lórí ẹ̀. Iyen yá mi lára ju pé kí n tan, kí n ṣẹ̀ṣẹ̀ máa tan tẹlifísàn láti wo nǹkan lórí ẹ̀ lọ.

Ṣé, ṣe mo fẹ́ràn kíkọrin? Hn, bẹ́ẹ̀ ni. Àh, mo mọ, mo fẹ́ràn, mo sì máa ń gbádùn láti máa kọ orin nígbà, nígbà gbogbo. Mo ti è tùn wà nínú ẹgbẹ́ akọrin. Nígbà mí, mo máa ń kọ orin sílẹ̀ fún ara mi gẹ́gẹ́ bí, eh, inspiration, eh, tó bá ti wà, mo máa ń kọ orin sílẹ̀. Mo máa ń fẹ́ràn láti máa gbọ́ orin, màá sì máa bá wọn kọ. Ní ìgbà tí mi ò bá ṣe nǹkan kan náà púpọ̀, mo máa ń gbọ́ orin. Mo máa ń gbọ́ orin, mo dẹ̀ sì máa ń jó sí orin nígbà gbogbo. Oríṣìíríṣìí orin, èyí tí ó bá ní, oy-- orin tó bá ní ọgbọ́n, òun ni mo máa ń gbọ́. Mo sì máa ń kọ orin tó bá ní ọgbọ́n. Èyí tí mo máa ń sábà kọ jù lọ ní òun ni wọ́n ń pè ní gospel song. Eh, àwọn orin ẹ̀mí, òun ni mo máa ń sábà máa ń gbọ́. Èyí tí mo fẹ́ràn ohun ju, tí mo fẹ́ràn jù lọ nínú, eh, eré, nínú orin ẹ̀mí, òun ni àwọn orin ẹ̀mí tí, eh, etí, èdè Gẹ̀ẹ́sì tí wọ́n ń pè pé àwọn foreign song. Ti ohun, orin yẹn, àwọn orin ni tí mo máa ń sábà, tí mo máa ń sábà máa ń gbọ́, òun nìyẹn.